Èso tí mo fẹ́ràn jẹ ju òun ni èso ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ni èso tí mo fẹ́ràn jẹ ju. Mo nífẹ̀ẹ́ ọ̀gẹ̀dẹ̀ gan. Mo fẹ́ràn ẹ gan. Mo máa n ra púpọ̀ ní gbogbo igba tí mo bá ti fẹ́ jẹ, mo máa n ra púpọ̀, mo máa n dà jẹ. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gan. Ọjọ́ tí mo dẹ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ gbeyin, òun ni ọjọ́ mẹ́rin sẹ́yìn. Ọjọ́ mẹ́rin sẹ́yìn ni mo jẹ ọ̀gẹ̀dẹ̀ gbín. Bí mo bá ti fẹ́ jẹ, mo máa n rí pé mo ra púpọ̀, pé mo dẹ̀ jẹ tán. Mo máa ń jẹ dáadáa. Ó jẹ́ èso tí mo fẹ́ràn jẹ ju.

Tí n bá ti fẹ́ sùn, mo máa n lo ìrọ̀rí mẹ́tà. Ìrọ̀rí mẹ́tà ni mo máa n lò ló máa n bá mi wà ní orí ibùsùn mi. Ìrọ̀rí mẹ́tà. Mo nífẹ̀ẹ́ láti máa lo mẹ́tà. Mo máa n gbé ẹyọ kan sí orí, mo máa n gbẹ́sẹ̀ lé kan, mo dẹ máa n fi ọwọ́ mu kan, mo máa n so mọ ikan, tí mo ṣe máa n lo mẹ́tẹ́tà niyẹn. Ìrọ̀rí mẹ́tà ni mo máa n nífẹ̀ẹ́ si láti lò. Mo máa n lò tí mo bá sùn àbí tí mo ì bá sùn. Ìrọ̀rí mẹ́tà lo máa n wà ní ibi ibùsùn mi ní gbogbo ìgbà.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé mo máa ń rí dájú pé gbogbo ǹkan tí mo máa máa nílò yálà ohun yálà infomíṣọ̀n ni àbí ohun èlò gbogbo ẹni mo máa ń rí pé mo ti ní ibi tí mo fi wọn pamọ́ sí, mo ti ṣètò wọn kalẹ̀. Fún iṣẹ́ ohun tí máa ti wá parí iṣẹ́ ohun mo máa ń rí pé mo yẹ̀ ẹ́ wò dáadáa, mo yẹ̀ ẹ́ wò dáadáa, mo inspect ẹ, láti ríi pé mo ṣe é dájúdájú, mo ṣe é tó ṣe ẹ́ kó wà. Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Kódà mo máa ń ṣe oríṣìíríṣìí eré ìdánì bí eré ìdánì àfẹsẹ̀gbá, ẹ́ eré ìdánì bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, iyẹ táwọn olóyìnbo ń pè ní football mo máa ń ṣe. Mo máa tún ún ṣe èyí tí à ń pè ní eré ìdánì bọ́ọ̀lù àfọwọ́gbá iyẹ tá ń pè ní basketball. Àwọ mi jẹ́jẹ́ nimo máa ń ṣe wọ́n, mo máa ń ṣe wọ́n dáadáa, awọ́n ni mo fẹ́ràn jù. Ẹ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àti bọ́ọ̀lù àfọwọ́gbá, àwọn eré ìdánì tí mo máa ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Mo máa ń ra àwọn nǹkan oríṣiríṣi lórí íńtánẹ́ẹ̀tì. Orí íńtánẹ́ẹ̀tì tẹ̀ ni mo fẹ́ràn láti máa ra nǹkan jù, torí pé ó rọrùn, ó dẹ́ẹ̀ yara ju kí n máa wá kiri fún ra mí lọ ní àdúgbò. Orí íńtánẹ́ẹ̀tì mo máa ń ra oríṣiríṣi nǹkan tí mo máa ń lò nílé. Àwọn nǹkan oníná, àwọn nǹkan jíjẹ, mo máa rà wọ́n ní orí íńtánẹ́ẹ̀tì ní gbogbo ìgbà. Ó dẹ́ máa ń yara láti dé ọ̀dọ̀ mi. Wọ́n máa ń gbé dé ọ̀dọ̀ mi ni màá dẹ sanwó. Ó jẹ́ ọ̀nà tí mo máa ń gbára nǹkan tí ó yara gan. Mo dẹ̀, ìgbà tí mo dẹ̀ ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì gbẹ̀yìn, òun ní ọ̀sẹ̀ tó kọjá. Mo ra tẹlifọ́ṣọ̀n tí a fi ń wo àwòrán lórí íńtánẹ́ẹ̀tì. Ọ̀ dẹ̀ gbé dé ibi tí mò ń gbé ní ọ̀sẹ̀ tó kọjá.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò má ń gba wọ́ lọ tí òjò bá ti rọ̀. Òun ló má ń ràn mí lọ́wọ́ láti, láti wọ́ òjò lọ tóòjú bá ti rọ̀. Mo ní àgbàlá òjò nílé mi. Mo dẹ̀ gbàgbọ́ pé gbogbo ènìyàn nílẹ̀ kò ní àgbàlá òjò ní ilé wọn. Kó jọ lè rí bí wọ́n lọ tó bá ti rọ́ kó má dá ìdúró sójú kan. Mo ní àgbàlá òjò àti ìgbà tí mo ti kólé mi ni mo ti ní àgbàlá òjò ni àti ọdún márùn ún sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní, ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá kan. Mo forúkọsílẹ̀ níbẹ̀ ní oṣù kan sẹ́yìn. Mo darapọ̀ mọ́, mo dẹ̀ forúkọsílẹ̀. Mo sanwó, èmi náà ti di ara wọn níbẹ̀. Ní gbogbo àárọ̀ ọjọ̀jọ́, àgàní ọjọ́ Ẹtì àti ọjọ́ Àbàmẹ́ta ni mo máa ń lọ bẹ̀. A máa ń darawa yá, a máa ń, a máa ń sáre, a máa ń ṣe oríṣiríṣi nǹkan tó máa ń mú ara wa le. So ọ̀sẹ̀ kan, bi oṣù kan sẹ́yìn die mo forúkọsílẹ̀ níbẹ̀. Fún dí eyìí, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa. Mo máa ń kọ lẹ́tà fún àwọn àgbàlagbà tí ó wà ní àdúgbò mi tí wọ́n fẹ́ bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ tí wọn mo boṣe máa kọ́ ní èdè gẹ̀ẹ́sì. Wọ́n máa ń sọ fún mi ní èdè Yorùbá, màá dẹ̀ bá wọn kọ́ ní èdè gẹ̀ẹ́sì, màá ran lọ fún àwọn ọmọ wọn gẹ́gẹ́ bí ọmọlúàbí tí mo jẹ́. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn dáadáa àti àwọn àgàgà àwọn àgbàlagbà àti àwọn tí kò dàgbà púpọ̀ náà mo máa ń kọ lẹ́tà fún, tí ń bá torí pé mo gbàgbọ́ wípé ẹnikẹ́ni tí mo bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún, kí n ṣe ìrànlọ́wọ́ fún, tóto oun ni enikejì mi. Fún dí eyìí mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn.

Tí mo ṣe máà ń gba ọwọ́ àwọn ènìyàn, gẹ́gẹ́ bí ọmọ tí ó níwà tí mo jẹ, tí mo dẹ̀ ní làákàì, àti mo ní respect, mo ní làákàì. Tí n bá gba ọwọ́ àwọn ènìyàn, tí ó bá jẹ́ wọ́n jù mí lọ àbí, ní tó bá jẹ́ wọ́n jù mí lọ ní ọjọ́ orí àbí ní ipò àbí ní ọgbọ́n orí, mo ma ń rí pé mo t'ẹríba tí n bá ń gba ọwọ́ wọn. Mo dẹ̀ má ń fi ọwọ́ méjèèjì gba ọwọ́ wọn. Ó jẹ́ ǹkan tí ó máa jẹ́ kí wọ́n mọ̀ pé mo mo respect wọn, mo mo nífẹ̀ẹ́ ǹkan tí wọ́n ń ṣe. Ó máa jẹ́ kí àwọn náà, ó máa jẹ́ kí inú wọn dùn. Tí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ oríṣiríṣi nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ nǹkan tó ń pè ní blog post. Ehn, mo máa ń kọ iye àwò blog post oríṣiríṣi lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan tí mo dẹ̀ máa ń kọ́ bẹ́ẹ̀ ni, mo máa ń kọ àwọn ìròyìn, ìròyìn tí ó ń ṣẹlẹ̀ ní àyíká àti ní gbogbo àgbáyé. Mo má a ń kọ gẹ́gẹ́ bí blog post sórí Íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ máa ń kọ àwọn oríṣiríṣi nǹkan náà sí àwọn, àwọn social media platform bí i Facebook. Mo máa ń kọ láti, láti pàwọn yàn lẹ́rìn lájẹ tí bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀.

Mo ma n lo wákàtí mẹ́rin sí wákàtí mẹ́ta sí mẹ́rin lójúmọ̀. Mo ma n lo fi wo ojú ibòjú. Ehn. Mo ma n lo wákàtí mẹ́ta sí mẹ́rin lójúmọ̀ láti wo ojú ibòjú. Wákàtí tí mo ma n lo lójúmọ̀ láti wo ojú ibòjú ni àmọ́ mi kì í wo ojú ibòjú lójoojúmọ̀. Àmọ́ ijọ́ tí mo bá wo ojú ibòjú, mo ma n lo wákàtí mẹ́ta sí mẹ́rin. Ijọ́ tí mo dẹ̀ wo ojú ibòjú gbẹ̀yin, òun ni ojọ́ méjì sẹ́yìn. Ehn. Mo ma n wo tí mi bá ní iṣẹ́ lọ́wọ́, tí mo bá dẹ̀ fẹ́ múná ara mi dùn, tí mo bá fẹ́ dá ara mi yá, tí mi dẹ̀, tí mi dẹ̀ ní ǹkan kan tí mò ń ṣe ní àkókò yẹn, òun ni mo ma n wo láti pa ìrònú rẹ̀.

Rárá, mi kì í mu Ògùn lójojúmọ́. Tí mo bá ní àìsàn àbí tí ǹkankan bá ń ṣe mí ni mo máa ń mu Ògùn. Àmọ́ láìsí ẹ̀, mi kì í mu Ògùn ní ojoojúmọ́. Lójúmọ́, mi kì í mu Ògùn lójúmọ́ kò da. Kí ẹ̀yin máa mú Ògùn ní ojoojúmọ́ torí pé ara wa, a ó lè, ara wa lè sọ́ di ọ̀rẹ́, kó máa, ó lè má ṣiṣẹ́ mọ́ ara wa tí a bá mú lọ́jọ́júmọ́. Èmi ò kí ń mu Ògùn lójoojúmọ́ torí pé tí ǹkankan ò bá ṣe mí, mi nílò Ògùn. Torí ẹ ni mi ò ṣe kí ń mu Ògùn lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ, gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ṣe mọ bí a ti ń wẹ. Mo mọ bí a ti ń wẹ, ojoojúmọ́ dẹ̀ ni mo máa ń wẹ. Mo máa ń wẹ ara mi, mo dẹ̀ máa ń wẹ oríṣìíríṣìí ǹkan tí mo bá ń lò. Mo mọ bí a ti ń wẹ dáadáa àti kékeré ni ìyá mi tí kọ́ mi bí a ti ń wẹ. Gẹ́gẹ́ bí ọmọlúwàbí kí n lè, kí n lè mọ̀, kí n lè para mi mọ́, kí n lè lè pa àwọn ǹkan tó wà ní àyíká mi mọ́. Mo máa ń wẹ dáadáa, mo dẹ̀ mọ bí a ti ń wẹ. Mo máa ń wẹ̀ lé ẹẹ̀mẹjì lójúmọ́, ẹ́, mo máa ń wẹ̀ ní ẹẹ̀mẹjì mi lójúmọ́, wákàtí yí mẹ́ta sẹ́yìn dẹ̀ ni mo wẹ̀ gbẹ̀yìn. Mo mọ bí a ti ń wẹ dáadáa.

Bí mo ṣe máà ń kojú àwọn ìṣòro ní, ní iṣẹ́ oríṣìíríṣìí ìṣòro tí mo báà, tó bá dojú kọ mi tí mo ṣe máà ń kojú wọn, mo máà ń kojú wọn pẹ̀lú ọkàn tó péye, ọkàn tó mọ̀, ọkàn tó péye. Mo máà ń rí pé mi ò rò nkankan ní àsìkò yẹn, mo dẹ̀, mo pa ọkàn mi rẹ́, mo dẹ̀ gbàdúrà fún sí Olúwa. Tí mo ṣe máà ń kojú ìṣòro ní iṣẹ́ nìyen, mo máà ń gbàdúrà sí Olúwa, mo dẹ̀ máà pa ọkàn mi rẹ́. Tí mo bá gbàdúrà sí Ọlọ́run fún direction, fún abo tí mo bá ń kojú ìṣòro yìí pẹ̀lú ọkàn tí mo ti tò péye, ó máà ń jẹ́ kí n kọ, òun ló máà ń jẹ́ kí n ṣe nǹkan tó yẹ kí n ṣe nínú ìṣòro yìí tí mo ṣe máà ń kojú ìṣòro ní iṣẹ́ ni.

Bẹ́ẹ̀ni, mo ma ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí mo dẹ̀ má ń lò ní èyi tó wà lórí fóònù mi. Ehn ẹ̀rọ ìdákẹ́jẹ́ tó wà lórí fóònù mi mo ma ń lò dáadáa láti jẹ́ pé tí mo bá wà ní ibi iṣẹ́ àti tí mo bá wà ní eh tí mo bá wà nílé ìjọsìn àbí ibi iṣẹ́ àbí ibi tí a jọ pé jọ pọ̀ tí àwọn èèyàn pé jọ pọ̀ sí, eh eh fóònù mi ò ní máa pariwo kò ní máa jẹ́ kí àwọn èèyàn kí wọn máa rí bí fócus torí ẹ́ mo sì má ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo ma ń lò ó dáadáa ní orí fóònù mi láti máa jẹ́ kí fóònù mi dá mú ẹni kankan.

Rárá, ní ọwọ lọ́wọ́ bai, lọ́wọ́ lọ́wọ́ bai owó tí mò ń gbà kò dára tó. Mó n dẹ̀ sí n wá sí, mò n ṣe gbogbo ǹkan ní ipà mi àti ní agbára mi láti wá sí, láti wá wọ̀ ǹkan tí màá le ṣe tí màá fi máa rí owó tó dára gbà, owó, owó púpọ̀ gbà. Àmọ́ ní báyìí owó tí mò ń gbà kò dára tó, kò dára tó rárá.

Àwọn oun tí mo fẹ́ràn lórí písà ọ́ lọ báyìí. Mo fẹ́ràn pepperoni lórí písà mi, mo fẹ́ràn cheese lórí písà mi, mo fẹ́ràn pineapple ní orí písà mi, mo dẹ̀ fẹ́ràn ata, ata díẹ̀ ní orí písà mi. Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí písà nìyẹ́n tí n bá fẹ́ ra písà. Torí ẹ ni tí n bá fẹ́ jẹ písà mo má a ń bèrè pepperoni písà tó ní pineapple lórí. Torí pé òun ni ó sún mọ́ písà tí mo máa ń fẹ́ dáadáa. Tí n bá fẹ́ jẹ́ èyí tí mo máa ń fẹ́, mo máa ń ṣe fúnra mi ní ilé. Àmọ́ àwọn nǹkan tí mo fẹ́ràn, àwọn ohun tí mo fẹ́ràn lórí písà ni ìyẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń tó ìkíni lórí fóònù mi. Mo máa ń tó ìkíni dáadáa ní orí fóònù mi kí n lè mọ ọjọ́ tí a wà àti nǹkan tí ó tàn ṣe lọ́jọ́ yẹn àti àbí rí nǹkan tí ọjọ́ yẹn jẹ́. Mo máa ń tó oríṣiríṣi ìkíni lórí fóònù mi. Mo máa rán mi létí kí n lè kí àwọn ènìyàn, àwọn ènìyàn náà, kí n lè kí àwọn ènìyàn mìíràn, kí n lè léré kíkí gbà. Mo máa ń tò ìdí niyen tí mo ṣe máa ń tò ìkíni lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilé. Mo mọ dáadáa. Mo ka ìwé nípa ilé àti bí a ti ń kọ́lé ní àwọn ọdún kan sẹ́yìn. Torí dí èyí, mo ní ọgbọ́n kíkà àwòrán ilé, oríṣiríṣi àwòrán ilé àti oríṣiríṣi àwòrán ìlú gan àti àwòrán ilẹ̀. Mo mọ bí a ti ń ka àwòrán ilé dáadáa. Fún ìdí èyí, ijọ́ tí mo dẹ̀ ka àwòrán ilé gbẹ̀yìn, òun ni oṣù mẹ́ta sẹ́yìn, nígbà tí mo lọ sí ilé ọ̀rẹ́ mi kan tó fi hàn mí ní àwòrán ilé òun tí mo, tí mo yẹ̀ wò. Oò, ìgbà yẹn mo ka àwòrán ilé gbẹ̀yìn. Mo mọ bí a ti ń ka àwòrán ilé dáadáa.

Ní ìgbà mi tí n bá ṣiṣẹ́ tó le, tí n bá ṣiṣẹ́ kárakára tí mi dẹ̀ jẹun àbí tí mo bá ń ronú jù, orí máa ń fọ́ mi. Àwọn igbà mẹ́ta tí orí máa ń fọ́ mi nìyẹn. Tí n bá ń ṣiṣẹ́ kárakára jù, tí mi bá jẹun àbí tí n bá ń ronú jù ni orí máa ń fọ́ mi. Àwọn ìgbà tí orí máa ń fọ́ mi nìyẹn. Àmọ́ ó yàtọ̀ sí iye yìí, orí ò kí ń fọ́ mi. Tí mi bá sùn ná, tí mi bá sùn dáadáa orí máa ń fọ́ mi. Yàtọ̀ sí àwọ̀ idi tí mo ti sọ yìí orí ò ń fọ́ mi, orí ò kan ń ṣàdédé fọ́ mi láì nídìí. Àwọ̀n idi tí mo ti sọ yẹn ni ó máa ń mú orí fọ́ mi. Àmọ́ láìsí àwọ̀n ìdí èyí orí ò ń fọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn lóríṣiríṣi. Oríṣiríṣi ètò tẹlifísàn mo máa ń wo. Mo máa ń wo ètò Steve, Steve Harry. Ètò ó máa ń ṣe tó ń pè ní Family Feud mo máa ń wò. Mo máa ń wo ètò kọ́kọ́rọ́ èdè. È oríṣiríṣi ètò ni mo máa ń wo lórí tẹlifísàn àti ètò ìlú mi, àti ètò ìlú mìíràn, àti ètò èdè mi, èdè Yorùbá, àti ètò èdè Gẹ̀ẹ́sì. Àwọn oríṣiríṣi ètò ni mo máa ń wo ni ori tẹlifísàn.

Ìgbà tí mo kẹ́yìn ní ààlà burúkú, ohun ni ọdún kan sẹ́yìn ó ti pẹ́ tí mo ti ní ààlà burúkú. Mo de mo pé ní agbára ọlọ́run mi ní ààlà burúkú mọ. Ọdún kan sẹ́yìn ni mo ní ààlà burúkú gbẹ̀yìn àti ìgbà náà tí mo dẹ̀ ti gbàdúrà nípa mi ní ààlà burúkú mọ. Ehn, ààlà burúkú jẹ́ ohun kan tí ó máa ń ba ẹ̀dá lẹ́rú, tó máa ń ba ènìyàn lẹ́rú tí ènìyàn bá ti là. O jẹ́ nǹkan tí ó jẹ́ ààlà tí ó máa ń fi ènìyàn sínú ìrora àti ìlera àti ìbẹ̀rù. Torí ẹni èyàn gbọdọ̀ gbàdúrà láti là. Ọdún kan sẹ́yìn dẹ̀ mo gba irú ààlà náà, irú ààlà burúkú yìí àti ìgbà yen mi tí gba ààlà burúkú gbẹ̀yìn.

Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi, ó jẹ́ àwọn oríṣiríṣi nǹkan ló wà ní àpò ọwọ́ mi. Ago mi wà ní àpò ọwọ́ mi, owó mi wà níbẹ̀. Àwọn owó díẹ̀ wà nínú àpò ọwọ́ mi. Àwòrán mi wà níbẹ̀ tí mo fi ń dá àra mímọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú Nàìjíríà ó wà níbẹ̀. Àwọn nǹkan tó wà ní àpò ọwọ́ mi nìyẹn, àwọn oríṣiríṣi nǹkan tí ó wà ní àpò ọwọ́ mi nìyẹn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní èdè Yorùbá òun ni Àlàní Pọmọlẹ́kún. Òun ni àkórí eré ìdárayá tí mo fẹ́ràn jù ní èdè Yorùbá. Àmọ́ tí a bá n sọ̀rọ̀ nípa eré ìdárayá, eré ìdárayá generally, mà á sọ wípé eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni Vagabond. Eré àwọn òyìnbó ni. Òun ni eré ìdárayá tí mo fẹ́ràn jù ní àkọ́kọ́. Àmọ́ ní èdè Yorùbá Àlàní Pọmọlẹ́kún jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù.

Ti mo ṣe máa ń ṣètò àwọn, àwọn íméèlì mi, òhun ni nínú áàpù tí mo gbà sórí fóònù mi, èyí tó jẹ́ Gmail app, ìyẹ Google Mail. Òhun ni áàpù tí mo máa ń lò, òhun ni ohun èlò tí mo máa ń lò láti ṣètò àwọn íméèlì mi. Òun dè mó máa ń fi gba àwọn íméèlì oríṣìíríṣìí. Ó rọrùn láti lò, òhun òun dè ló máa ń bá mi to àwọn íméèlì mi, àwọn ètí mo ti kà, àwọn ètí mi ti kà àtàwọn ètí ó ṣe kókó, òhun ló máa ń bá mi tó wọn. Àtàwọn èyí tí ó jẹ́ pé ó jẹ́ tó fẹ́ gbà mí tí kò ń ṣe kókó, a máa ń jù wọnú. Óhun mo máa ń lò láti ṣètò íméèlì mi.

Ti mo ṣe ma n kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni mo ma n gbàdúrà. Ǹkan àkọ́kọ́ tí mo ma n ṣe ni ẹ, gbogbo ìṣòro tí mo bá n kojú ní ayé àti ní ibi iṣẹ́, mo ma ń kọ́kọ́ gbàdúrà náà. Tí mo bá gbàdúrà tán, má tí mo bá gbàdúrà lọ́kàn mi tán, mo máa rí pé mo pa gbogbo èrò nínu rẹ, mo farabalẹ̀, mi gbọn, mo pa rẹ nínú mi, mo farabalẹ̀, mo lo ọpọlọ mi. Eh torí mo ti gbàdúrà èmi sì máa n wá sí mi lọ́pọ̀lọ̀ láti, láti yanjú ìṣòro náà. Tí mo ṣe ma n kojú ìṣòro ní ibi iṣẹ́ ní ẹ, ó tẹ́tí n ṣiṣẹ́ fún mi láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀

Mo ní oríṣiríṣi ìgbádùn tí mo máa ń jẹ tí ó tẹ́ mi lọ́rùn gan. Àwọ ọ lọ báyìí. Àwọn ìgbádùn tí mo ní òun ni kí n máa jẹun, ìgbádùn mi ni kí n máa jẹun, kí n máa lọ sí òde, kí n máa gbọ́ orin, ẹ kí n máa gbọ́ orin ó máa ń dùn mọ̀ mí gan ìgbádùn mi ni. Kí n máa pa owó, ìyẹ́ gangan nì kokan, kí n máa pa owó jẹ́ ìgbádùn mi tí mo fẹ́ràn jù, kí n máa pa owó, kí n máa bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀, àwọn tí mo fẹ́ràn, kí n wà pẹ̀lú wọn, kí n lè máa bá wọn sọ̀rọ̀, kí n máa gbóhun wọn, kí n máa rojú wọn, ó wà lára àwọn ìgbádùn mi. Àwọn ìgbádùn mi ni ẹ ti mo fẹ́ràn, àwọn ìgbádùn mi nínú ayé ni ẹ.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgọ́ rí. Ehn mo ti lọ sí àgọ́ ní ibi iṣẹ́ mi rí àwa ta wá ń bí iṣẹ́ a ti jọ lọ sí àgọ́ rí. Mo dẹ̀ ti lọ sí àgọ́ ní ilé ìjọsìn mi rí, ìyẹ́n ibi tí mo ti máa ń lọ jọsìn, tí mo ti máa ń lọ yin Olúwa lógo. Mo ti lọ sí àgọ́ ní bẹ́ẹ̀rẹ́. Mo dẹ̀ ti lọ sí àgọ́ ní ilé ẹ̀kọ́ mi rí. Ehn àwọ̀n bí mẹ́ta tí mo ti lọ sí àgọ́ rí nìyẹn. Ní gbogbo ìgbà mo dẹ̀ máa ń gbádùn ẹ̀. Mo maá gbádùn ẹ̀ gan. A máa lò tó oṣù kan sí ọ̀sẹ̀ mẹ́ta níbẹ̀. Ehn ní gbogbo ìgbà ta bá lọ fún àgọ́. Mo dẹ̀ ti lọ fún, mo ti lọ sí àgọ́ rí dáadáa mo dẹ̀ máa ń gbádùn wọ́n.

Rárá, mi kì n mu àwọn ẹ̀rọ ìlera, mi kì n mu ẹ̀rọ ìlera. Àwọn ẹ̀rọ ìlera mo ti mu wọn rí àmọ mi kì n mu wọ́n mọ́, ẹ n mi kì n mu wọ́n mọ́. Ohun nǹkan tí mo máa ń ṣe láti lé mú ara mi le ni mo máa ń jẹ oúnjẹ gidi, mo máa ń jẹ oúnjẹ gidi, àwọn oúnjẹ tó ní vitamin, àwọn oúnjẹ proteini, àwọn ni mo máa ń jẹ dáadáa. Mi kì í mu ẹ̀rọ ìlera, mi gbàgbọ́ nínú wọn ẹ on je, o, ní ó jẹ́ nǹkan tó jẹ́ artificial fún mi, kò wà natural. Mo dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tí ó wà natural, mo fẹ́ràn nǹkan tí ó wà natural tó wá láti nǹkan tí Ọlọ́hun dá ẹ ntorí ẹ mo ṣe máa ń jẹ oúnjẹ gidi, oúnjẹ tó ní proteini àti vitamin dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Mi kì í kọrin, mi kì í pariwo kọrin torí pé mi fẹ́ kí, mi kì í fẹ́ dámú àwọn ènìyàn. Mi kì í fẹ́ ká àwọn ènìyàn dẹ́ gbọ̀ tí mo bá ń kọrin náà torí pé mi, mi wà, mi ní ìgboyà púpọ̀ nínú ohun orin mi. Àmọ́ torí ẹni tí mo bá ti ń kọrin, mo máa kọrin kẹ́lẹ́. Àfi tí n bá wà nílé ìjọsìn, tí, tí n bá wà láyé àwọn ènìyàn nílé ìjọsìn, mo máa kọrin dáadáa, mo máa gbé ohun mi sókè. Àmọ́ tí n bá ń kọrin tó jẹ́ pe èmi nìkan, mo máa ń kọrin kẹ́lẹ́, mi kì í ń pariwo.

Bẹ́ẹ̀ ni, mo ti ní oríṣiríṣi àwọn alábasisẹpọ̀ ní àtẹ̀yìn wá tí mi ṣe wádìí wọn, tí mo dẹ̀ mọ̀ pé, ẹr, mistake yẹn ó na mí gan, ó jẹ́ nǹkan tí mo padà regret. Torí ẹni, àti ìgbà yẹn mo máa ń ṣe iwádìí àwọn alábasisẹpọ̀ kí n lè mọ ibi tó ti wá, irú nǹkan tó ti ṣe tẹ́lẹ̀, ẹm, ibi tó dàgbà síi, ibi tó ti lọ tẹ́lẹ̀, ibi tó ti lọ rí, ǹkan tó níìfẹ́ àti ǹkan tó nífẹ̀ẹ́, ǹkan tó lè ṣe. Irú àwọn ǹkan bẹ́ẹ̀ yen máa ń jẹ́ kí n mọ irú èèyàn tó jẹ́. Ó dẹ̀ jẹ́ máa ń fún mi ní òye nla tí mo ṣe máa bá wọn sọ̀rọ̀, tí mo ṣe máa bá wọn lò. Torí ẹni mo ṣe máa ń ṣe wádìí àwọn alábasẹpọ̀

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, òun náà ni oṣù kẹta, yẹn March. Òun ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún. Ìdí ni wípé oṣù tó bí mi sí nìyẹń, òun ni ọjọ́ ibí mi, oṣù ìbí mi, torí ẹ́ ni mo se fẹ́ràn ẹ́ gan. Mo dè fẹ́ràn àwọn ènìyàn tó bá bí nínú oṣù iná. Oṣù tí mo tún fẹ́ràn lẹ́yìn ẹ́, tí mo tún fẹ́ràn jù lẹ́yìn, lẹ́yìn ẹ́ ni oṣù kejìlá yẹn December, torí pé, torí ọdún Kérésìmesì táwọn gbogbo ayé máa n ṣe àjọyọ̀ ẹ̀ tó wà nínú ẹ̀ àti wípé òun ni oṣù tó gbẹ́yìn nínú gbogbo ọdún. Ẹ̀, àwọn oṣù méjèèjì ni mo fẹ́ràn jù nínú ọdún.

Oríṣìíríṣìí nǹkan ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, bí i owó tí won ba sanwó, tí àwọn ọ̀gá ilé iṣẹ́ bá sanwó àbí tan bá pin owó fún àwọn tó ń ṣiṣẹ́ dáadáa. Ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Then tí n bá rí pé nǹkan tí à ń ṣe, à ń rí, à ń rí iṣẹ́ ta à ń ṣe, à ń rí result e, ó máa ń fún mi ní ìtara náà ní ibi iṣẹ́. Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ náà nìyẹn àti èrò ilé. Èrò pé àwọn tó wà nílé, wọ́n ń gbójú lé mi, wọ́n gbàgbọ́ nínú mi. Àwọn nǹkan, àwọn nǹkan yìí ló máa ń fún mi ní ìtara jù ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá mi fún ọjọ́ kan rí. Ijọ́ náà kò ń ṣe pé mo fẹ́ dúró lílo ẹ̀, àmọ́ kò sí iná ní ijọ́ náà. Kò dẹ̀ sí agbára ní orí ẹ̀rọ ayárabíàṣá mi. Fún ìdí èyí, ó kú. Bátìrì rẹ̀ kú, kò ní agbára mọ́, kò dẹ̀ sí iná fún gbogbo ọjọ́ yẹn. Ní ọjọ́ yẹn ni mo dúró lílo ẹ̀rọ ayárabíàṣá mi. Ẹ̀rọ ayárabíàṣá mi fún gbogbo ọjọ́ yẹn mi ò rí lò. Kò dẹ̀ gbó mi púpọ̀ torí pé mo ní oríṣiríṣi ìwé nílé tí mò ń ka àti oríṣiríṣi nǹkan. Ó fún mi ní àyè láti parí àwọn nǹkan kan tí mi tí rí ṣe nílé, ó dẹ̀ jẹ́ kí n rí àwọn nǹkan tí mi tí rírí ní àyíká mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́, àlọ́ apanilẹ́rìn-ín. Mo máa ń gbọ́ wọn dáadáa. Mo dẹ̀ ńí fẹ́ sí wọn. Mo fẹ́ràn wọn nítorí pé wọ́n máa ń mú inú àwọn ènìyàn dùn. Wọ́n máa ń pa àwọn ènìyàn lẹ́rìn-ín. Mo máa, tí wọn bá tètè rẹ́rìn-ín, tí inú ẹni bá dùn, ó máa ń pa oríṣiríṣi ìrònú rẹ́ Torí ẹ ni mo ṣe fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Mo dẹ̀ máa ń gbọ́ wọn dáadáa kí ọkàn mi lè balẹ̀, kí inú mi lè dùn síi, kí mo lè jẹ́ èèyàn, èèyàn tí, èèyàn tó bí èèyàn tí inú ẹ bá dùn ni ó máa rí orí fi ro ǹkan tó fi máa pawo wá. Torí ẹ ni mo ṣe nífẹ̀ẹ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Mo dẹ̀ máa ń gbọ́ wọn dáadáa.

Orin tí mo fẹ́ràn jù láti gbọ́, òun ni orin tọ ń pè ní Afrobeat. Ẹ̀ iyẹn orin, orin Nàìjíríà, orin Afrobeat àwọn tí àwọn ọmọ Nàìjíríà ta jẹ́ kí gbogbo ayé mọ̀. Afrobeat ni orin tí mo fẹ́ràn jù. Orin tí mo tún fẹ́ràn jù ni orin gospel. Ẹ̀ orin gospel, àwọn orin tí wọ́n má ń gbé Olúwa lógo, tó má ń gbé Olúwa ga. Mo ò fẹ́ràn wọn gan. Orin tí mo ò fẹ́ràn jù ní ẹ̀. Mo fẹ́ràn láti má a gbọ́ wọn dáadáa Mo dè fẹ́ràn láti má a tẹ́tí sí wọn.

Nígbà ìwé, nígbà tí mo wà nílé ẹ̀kọ́ tí mò ń ka ìwé, tí mò ń kọ́ ìwé, kókó ẹ̀kọ́ tí mò ń fẹ́ràn jù, òun ni Mathematics, ìyẹ́ ẹ̀kọ́ ìṣirò. Òun ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù, ẹ̀kọ́ ìṣirò. Mò nífẹ̀ẹ́ sí i gan, mo dẹ̀ mọ̀ ọ́ dáadáa. Mo mọ̀ ọ́n gan tí mo máa ń kọ́ àwọn olùkọ́ mi gan àti awón egbe mi. Kókó ẹ̀kọ́ ìṣirò Mathematics, òun ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé. Mo dẹ̀ fẹ́ràn e torí pé mo mọ̀ ìṣirò oríṣiríṣi ìṣe, mo dẹ̀ yára ní ṣíṣe rẹ̀.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ní ibi iṣẹ́ mo máà n pàdé àfojúsùn títà mi, àwọn àfojúsùn títà mi, mo má n pàdé wọn, mo má n pàdé wọn dáadáa torípé mo jẹ́ èèyàn tí ó mọ̀ọ́jà tá gan, kò sí ńkan tí mi ò lè tà, mo de lè bá àwọn ènìyàn sọ̀rọ̀, mo ní good communication skills bí àwọn elédè gẹ̀ẹ́sì ṣe máa sọ̀, mo mọ bí a se n tajà dáadáa, mo jẹ́ ẹni tó lè tà oríṣìíríṣìí ńkan tó lè tà anything, tó lè tà ńkan tí mi ò lò rí gan tí mo ṣe dára tó níyẹn torí ẹ ni mo ṣe má n pàdé àfojúsùn títà mi ní ọ̀pọ̀ ìgbà.

Ti mo ṣe ma n ṣe irun mi, mo ma n ge irun mi ni, ni gbogbo ọ̀sẹ̀ mẹ́ta mo ma n ge irun mi. Mo ma n lọ sí ọ̀dọ̀ barber ìyẹ́n agẹrun, ẹni tó má n ge irun. Mo ma n ge irun mi lọ́dọ̀ ẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ mẹ́ta. Tí ọ̀sẹ̀ mẹ́ta bá ti pé, irun mi ti ma n kún padà mo dẹ̀ má lọ ń gẹ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta, gbogbo ọ̀sẹ̀ mẹ́ta. Hmm, tí mo ṣe ma n ṣe irun mi nìyẹn, mo ma n ge kó lè mọ́, kí n lè rí fọ́ dáadáa, kó dẹ̀ lè, kó jú mi lè jáde síta, kí n lè dùn wò fún gbogbo àwọn ènìyàn.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, òun ni ìgbà ọjọ́ ìbí mi tí mo wà ní ọmọ ọdún mẹ́fà. Ìgbà yẹn ni ìyá mi se jollof rice fún mi. O jẹ oúnjẹ, ìgbà yẹn na ni mo kọ́ ọ jẹ oúnjẹ náà gbẹ̀yin. Ìgbà náà ni mo kọ́ jẹ oúnjẹ náà àti ìgbà yẹn dẹ ni ó ti jẹ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ jù. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó dùn gan an, ó dùn, kò ń bẹnu jẹ, ó jẹ oúnjẹ tó ní oríṣiríṣi adùn. Ìjọ náà ni mo kọ́kọ́ jẹ́ àti ìgbà ẹdẹ ni mi gbàgbé, mi gbàgbé bí inú mi se dùn sí nígbà tí mo jẹ. Mi dẹ̀ gbàgbé tí mo ṣe, tí mo ṣe akiyesi nígbà tí mo jẹ. Ìrántí ọmọdé mi tí mo rántí ni ẹ di sí.

Ìgbéyewó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe, ó dára, ó dẹ̀ lọ dáadáa. Ẹni tí mo ṣiṣẹ́ fún ó nífẹ̀ẹ́ rẹ̀, ó gbéyẹ̀wò ó dẹ̀ sọ fún mi pé mo ṣiṣẹ́ gidi, pé mo ṣiṣẹ́ àkànṣe. Ehn, ìgbéyẹ́wó iṣẹ́ tí mo ṣe gbẹ̀yìn, ó dára, ó lọ dáadáa, ó dẹ̀ o tẹ̀ mí lọ́rùn, ó dẹ̀ tẹ ẹniti ó gbéṣẹ́ fún mi náà lọ́rùn. Ni ọ̀pọ̀ ìgbà ìgbéyẹ́wó iṣẹ́ mi ó máa ń lọ dáadáa. Ìgbéyẹ́wó iṣẹ́ tí mo dè kẹ́yìn ṣe, òun ni oṣù kan sẹ́yìn. Oṣù kan sẹ́yìn ní Ìgbéyẹ́wó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe, ó dẹ̀ lọ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó léro fún ìlera. Oúnjẹ tó léro, oríṣìíríṣìí oúnjẹ gidi ni mo máa ń jẹ tó léro fún ìlera mi, torí pé mi, mo mú ìlera mi ní ọ̀kúnkúndùn. Torí díẹ̀, mo máa ń jẹ oúnjẹ tó léro fún ìlera mi, torí pé oúnjẹ gangan ni ìlera. Oúnjẹ tí mo, tí a bá ń jẹ oúnjẹ tí a bá ń fi sẹ́nu, òun ló máa wọnú wa, òun ló máa lọ ṣiṣẹ́, òun gangan ni ìlera. Mo máa ń jẹ àwọn oúnjẹ tí mo sè, àwọn oúnjẹ tí ó ní protein púpọ̀ àti vitamin púpọ̀. Oríṣìíríṣìí oúnjẹ fún ohun tó da fún ìlera ni mo máa ń jẹ.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun náà ni àkàrà tí wọ́n fi ẹ̀wà ṣe. Àkàrà ẹlẹ́wà tí wọ́n lọ ẹ̀wà tó pòpọ̀, tó lọ́pẹ́ lata, tó pòpọ̀, tó wá di nínú òróró. Òun ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn je jù, tí mo fẹ́ràn jù, òun ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. To n fi ẹ̀wà ṣe tọ́ lọ, tọ́ dẹ̀ din nínú òróró. Òun ni mo fẹ́ràn jù torí pé ó dùn, ó dùn lẹ́nu, ó dùn kò dẹ̀ n ṣù mí. Ẹ̀hn ijọ́ tí mo dẹ̀ jẹ gbẹ̀yìn, òun ni oṣù kan sẹ́yìn. Oṣù kan sẹ́yìn ni mò jẹ gbẹ̀yìn. Mo dẹ̀ mọ́ ṣe dáadáa. Ìyá mi kọ̀ mí bí a tí ń ṣe. Mo mọ̀ ṣe dáadáa.

Lótọ́lọ́tọ́ mo ti ṣìnà rí. Bẹ́ẹ̀ ni, mo ti ṣìnà rí. Mo lọ sí àdúgbò kan tí mi mọ̀ ní ọdún méjì sẹ́yìn. Mo lọ fún òde, mo wá ń padà lọlé. Àmọ́ torí pé mi mọ̀ àdúgbò yẹn, mi dẹ̀ rí àwọn èèyàn bèrè ọ̀nà lọ́wọ́ wọn. Mo ṣìnà. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Olúwa pé mo rí ènìyàn bèrè ọ̀nà lọ́wọ́ ẹ̀. Mo padà rí ènìyàn tí mo bèrè ọ̀nà lọ́wọ́ wọn. Àwọn ni o wá, mo sọ fún wọn níbi tí mò ń lọ. Àwọn ni o wá sọ fún mi tí màá ṣe rìn àti ibi tí màá gbà. Bí mo ṣe jánà nìyẹn. Bí mo ṣe jánà nìyẹn. So mo ṣìnà rí. Àmọ́ Ọlọ́run wà mí. Mo rí ènìyàn bèrè ọ̀nà lọ́wọ́ wọn. Torí ẹni àwọn Yorùbá sì máa ń sọ wípé “Á bèrè ọ̀nà kì í ṣìnà, kì í dẹ́ń kùnà.”

Rárá, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí àmọ́ mo sì máa nífẹ̀ẹ́ sí láti gun ọkọ̀ ojú omi. Ẹ̀ mo mọ omi wẹ̀ dáadáa àmọ́ mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Mo mọ̀ pé ó yàtọ̀ láti wẹ omi àti láti gun ọkọ̀ ojú omi. Mi ò tí ì gun rí, mo dẹ̀ máa nífẹ̀ẹ́ láti gun. Mo máa nífẹ̀ẹ́ sí láti gun láti fi rìnrìn àjò lọ sí ìlú mi àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayà, oríṣiríṣi ìdárayà mo máa ń ṣe. Mo máa ń ṣe ìdárayà dáadáa. Mo máa ń ṣe ìdárayà tí mo máa ń lọ sí tíátà, iyẹn ibi tí wọ́n ti má ń ṣe oríṣiríṣi eré àwòrán láti múnu àwọn èèyàn dùn. Mo máa ń lọ sí ilé ìdárayá náà láti ṣe ara mi, láti mú ara mi le, láti fún ara mi lókun. Oríṣiríṣi eré ìdárayá mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo gẹ́gẹ́ bí ọmọlúwàbí àti ọmọ ìlú gidi gẹ́gẹ́ bí ọmọlúwàbí gidi dáadáa dáradára. Mo máa ń tẹ̀lé òfin ìlànà ìyànà ọkọ̀. Mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ dáadáa tí n bá ń wa ọkọ̀ mi. Bóyá mo ń lọ síbi iṣẹ́ àbí mo ń lọ sí ibo mi àbí mo ń lọ sílé, mo máa tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí pé tí n ba tẹ̀lé, ẹ n ó lè fa ìṣòro, ó lè fa nǹkan tí kò dá, kò dẹ dára, ó dẹ lè kò dẹ dára fún èmí nàa, ó lè fa kí n san owó tí kò yẹ kí n san. Torí ìdí èyí, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀

Tí mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni àárín àwọn ọ̀rẹ́ mi ni wípẹ́ tí mo bá gba owó, tí mo bá ti, gbogbo ìgbà tí mo bá gba owó, mo máa ń pín dọ́gba dọ́gba, mo máa ń pín déédé láàrín gbogbo wa. Mo máa rí pé gbogbo èèyàn a gba nǹkan kan náà kó má ba à fa ìjà àbí ìbínú láàrín ẹnì kankan. Kí ẹni kankan má lọ máa sọ̀rọ̀ lẹ́yìn, àbí kó máa bínú wípé òuń gba èyi to kéré sí ẹ lómí. Mo máa rí pé gbogbo èèyàn gba nǹkan kan náà, kí inú gbogbo èèyàn lé dùn kó lè wàá, kó lè dọ́gba. Tí mo ṣe máa ń pín owó láàrín àwọn ọ̀rẹ́ mi nìyẹn.

Tí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Mo máa ń pe ìyá mi ní ilé. Mo máa ń pe ìyá mi, mo máa ń bá wọn sọ̀rọ̀. Ohun wọn máa ń pàrọ̀ ọkàn mi rẹ́ nígbà tí iṣẹ́ bá pọ̀. Tí m bá ti bá wọn sọ̀rọ̀ tán, wọn aa ní okun àti agbára àti ẹ̀mí láti kojú iṣẹ́ tó pọ̀ níwájú mi. Nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà ni yen. Lẹ́yìn èyí, mo máa ń gbàdúrà ná. Àwọn nǹkan tí mo máa ń ṣe láti pàrọ̀ ọkàn rẹ́ nìyẹn. Láti tí iṣẹ́ bá pọ̀, wọ́n máa fún mi ní okun àti agbára láti kojú iṣẹ́. Kò sí tó ìfẹ́ pọ̀ tó tí mo sì máa ń pàrọ̀ ọkàn rẹ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀ ni mo máà ń, mo má ń di ọjà ààbò, mo ma ń di sára torí pé ó ṣe kókó láìsí ọjà ààbò. Èèyàn le wọ ìjàpá ńlá bí i ajalu ńlá torí pé òun lo máa di èèyàn mu mọ́ ibi ìjókòó. So gbogbo tí ọkọ̀ ṣe ń dúró tó ṣe ń rìn, èèyàn ò ní, èèyàn ò ní forigba, èèyàn ò ní fókúró lórí ìjókòó. Ó ṣe kókó, ó jẹ́ ǹkan tí gbogbo èèyàn gbọ́dọ̀ máa ṣe. Torí ẹ́ ni mo sì máa ń di ọjà ààbò nígbà gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò nǹkan dáadáa. Mo mọ ètò ṣe. Àwọn tó mọ̀ mí, àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi, wọ́n má n jẹ́ kín ṣe ètò nǹkan torí wọ́n mọ̀ bí mo mọ ètò nǹkan ṣe dáadáa. Mo ó jẹ́ nǹkan tí mo gùdù sí tí mo mọ ṣe dáadáa. Mo má n ṣe ètò nǹkan ní ibi iṣẹ́ mi ní ilé àti láàárin àwọn ẹgbẹ́ mi. Fún ídì eyi, mo mọ̀ mo jẹ́ ènìyàn tó mọ ètò nǹkan ṣe dáadáa. Oríṣiríṣi ètò ni mo lè ṣe. Ó yá ètò oúnjẹ ni o, àbí ètò party ni o, àbí ètò òde, àbí ètò owó, àbí ètò, ẹ́ń, káàrira ká pàdé. Mo mọ oríṣiríṣi ètò ṣe.

Bẹ́ẹ̀ni, ní ìgbà mi mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Tí mo bá ń sáré tí kò bá sí àkókò púpọ̀ tí ẹbí bá dẹ̀ ń pa mí, tí n bá dẹ̀ ń sáré mo máa ń jẹun nínú ọkọ̀. Ẹ̀hẹ́n tí n bá rí jẹun lè, bóyá torí pé mo ti pẹ̀ àbí àkókò ti lọ, mo máa gbé oúnjẹ sínú ọkọ̀ mo dẹ̀ máa jẹun. Mo máa ń jẹun nínú ọkọ̀ nígbà mi. O jẹ́ ǹkan tí mo máa ń ṣe dáadáa tií ọjọ́ bá ti lọ tí mo bá ń sáré, màá n jẹun nínú ọkọ̀. N láti fún ara mi ní òkun àti agbára. Ijọ́ tí mo dẹ̀ jẹun nínú ọkọ̀ gbẹ̀yìn, òun ni ijọ́, ijọ́ mẹ́ta sẹ́yìn òun ni mọ jẹun nínú ọkọ̀ gbẹ̀yìn.

Mo máa ń darí àwa òṣìṣẹ́ ti ọkàn tọkàn Mo máa ń darí wọn pẹ̀lú ìfẹ́, mo ma n darí wọn pẹ̀lú ọgbọ́n àti òye. Torípẹ́ ó gba ọgbọ́n láti darí ènìyàn kọ̀ọ̀kan. So ni àwọn òṣìṣẹ́ mi ní ibi iṣẹ́, mo máa ń darí wọn pẹ̀lú ọgbọ́n àti òye pẹ̀lú ìfẹ́ náà kí wọ́n bá kán lè mọ̀ pé mo jẹ́ ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀, kó má ba à má bẹ̀rù mi púpọ̀, kí wọ́n tẹ̀ lè kojú iṣẹ́ wọn dáadáa, kó lè ṣiṣẹ́ mi bí iṣẹ́. Torí ẹ mi sì máa ń bá wọn, mo máa ń darí wọn pẹ̀lú ọgbọ́n àti pẹ̀lú ìfẹ́.

Tí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé mo máa ń kọ sílẹ̀ nínú ìwé, mo dẹ̀ máa ń kọ sílẹ̀ ní orí fóònù mi, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa ń kọ sílẹ̀ ní mo máa ń kọ síbìkan bẹ́ẹ̀. Mo máa ń, mo máa ń save ẹ̀ síbẹ̀, mo máa ń kọ sórí ẹ̀. Mo dẹ̀ máa ń sẹ́tí aago àti àkókò tó yẹ kí n, tó yẹ kí n pàdé àdéhùn yẹn, tó yẹ kí n ṣe àdéhùn yẹn. Tí mo ṣe máa ń rántí àwọn àdéhùn nìyẹn, mo máa ń kọ sínú ìwé, mo dẹ̀ máa ń kọ sórí fóònù mi kí ń má bàá gbàgbé ẹ kí n dẹ̀ bá lè ṣe nǹkan tó yẹ kí n ṣe. Bi mo ṣe máa ń rántí àwọn àdéhùn tí mo bá ṣe nìyẹn.

Rárá, mi kì í kọ ìròyìn ní ibi iṣẹ́. Ó ní ẹni tí ó máa ń kọ ìròyìn tó jẹ̀ bí iṣẹ́ ti ẹni láti máa kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Àmọ́ èmi ò kí ń kọ ìròyìn. Èmi ni mo máa ń darí wọn. Mo máa ń rí pé gbogbo ǹkan ó lọ bí ó ti yẹ kó lọ. Mo dẹ̀ máa ń rí pé gbogbo ènìyàn ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́. Mi kì í kọ ìròyìn ní ibi iṣẹ́. Ó ní ẹni tí ìṣẹ́ tó máa ń kọ ìròyìn tó jẹ̀ bí iṣẹ́ tiẹ ni láti máa kọ ìròyìn ní ibi iṣẹ́ mi fún gbogbo ènìyàn láti rí àti láti kà. Ǹtí èmi ò kín ṣe kí ń máa kọ ìròyìn. Èmi ò dẹ̀ kín kọ ìròyìn ní ibi iṣẹ́. Àfi tí ó bá, tí ó bá sí níbi iṣẹ́ ló kù, tí ó bá wá sí ibi iṣẹ́ ló kù nìkan ni mo máa ń kọ ìròyìn.

Bẹ́ẹ̀ni, mo ti lè ẹnìkan kúrò ní ibi iṣẹ́ rí torí pé ó jalè. Ó jí àwọn, àwọn nǹkan, àwọn nnkan tó jẹ́ ohun asiri tí ilé iṣẹ́ wa tó ma, ta má ń lò láti gbòòrò sí àwọn ọ̀pọ̀lọpọ̀ oríṣìíríṣìí ènìyàn àti asiri tá tí tún ṣẹ́ta. Ó jí, ó de lo, ó fẹ́ lọ tá fún ilé iṣẹ́ mi. A ka, mo kà á mú. Mo de le kúrò ní ile iṣẹ́ idi tí a se le niyẹn torí pé irú ènìyàn bẹ́ re kò gbọdọ̀ tú wà ní ibi iṣẹ́, ó lè gba ibodè fún wọn. Ó de le ṣe nǹkan tí ó, tó burú jù bẹ́ẹ̀ lọ torí ẹni a ṣe lè lọ kúrò ni. Mo ṣe lè kúrò ní ibi iṣẹ́ torí pé ó lè, ó fẹ́ bá iṣẹ́ mi jẹ́ ní. So fún di èyí bẹ́ẹ̀ ni mo ti lé ènìyàn kúrò ní ibi iṣẹ́ rí.

Rárá o, mi tí ì lu etí mi. Mí dè ní lọ́kàn láti lù etí mí. Gẹ́gẹ́ bí ọmọlúàbí àti ìtọ́sẹ kọ́ mi níbi tí mo ti wá. Ọkùnrin kò yẹ kó lu etí, kò bójú mú. Kò dẹ ń ṣe ǹkan tí ọmọlúàbí máa ń ṣe. Àwọn obìnrin ló máa ń lu etí. Kò yẹ k'ọkùnrin máa lu etí níbi tí mo ti wá. A lè ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi, ọmọlúàbí. Fún ìdí èyí. Mí kí lù etí Mi lu etí mi rí. Mi i dẹni lọ́kàn láti lu etí. Mi ni lu etí.

Rárá, mi kì í lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mi kì í lò torí pé ohùn mi, o gbohùn. Ohùn mi lọ sókè gan, ohùn mi loud. Ó jẹ́ ohùn tó gbòòrò. Tí mo bá sọ̀rọ̀ gbogbo ènìyàn ló máa ń gbọ̀ níbi kí bí tàn bá wà. Ohùn mi gbòòrò gan. Mi ò nílò ẹ̀rọ ìrànwọ́ ohùn fún idí eyìí. Ohùn mi gbòòrò, ó dẹ̀ ohùn mi, ó loud. Ó jẹ́ nǹkan tí gbogbo ènìyàn lè gbọ́. Torí ẹ̀ ni mi ṣe kì í lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Àmọ́ mo ti rí rí, mo dẹ̀ ti rí i tí àwọn ènìyàn ń lò ó rí torí pé wọ́n fẹ́ pariwo. Àmọ́ èmi o kín lò torí pé mo nífẹ̀ẹ́ láti máa pariwo. Tí mo bá ní àyè láti pariwo. Torí idí eyìí mi kì í lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Ní ọ̀sọ̀ọ̀sẹ̀, mo má n ní oríṣìíríṣìí ìpàdé. Mo má n ní ìpàdé tó méjì sí mẹ́ta ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ó, ó depend. Àní àpọ̀, ní ọ̀pọ̀ ìgbà mo má n ní ìpàdé méjì. Ìgbà mí mò de má n ní ìpàdé tó mẹ́ta lọ́sẹ̀. Ẹ̀ ìpàdé ibi iṣẹ́, mo à má n ní ìpàdé láti ibi iṣẹ́. Ta má n pàdé ta má n sọ̀rọ̀ tí a sì má gbé iṣẹ́ gbòòrò sí i. A má n ní ìpàdé ta fi má n ṣe àjọyọ̀ náà. Ta bá ti, ta bá ti rí nǹkan gidi ṣe ní ibi iṣẹ́, a dè má n ní ìpàdé ní ilé ìjọsìn mí náà ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Fún di èyí ní ọ̀sẹ̀, ní ọ̀sọ̀ọ̀sẹ̀ mo má n ní ìpàdé méjì sí mẹ́ta.

Ní ọ̀pọ̀ ìgbà tí n bá mún ohun mímu mo máa n nífẹẹ sí láti lò ọ̀pá ìfàmúrà. Tí n bá mú ohun mímu àmọ́ ní ọ̀pọ̀ ìgbà kò kí n sí mo máa n mú bẹ́ẹ̀ torí pé kò kí n sí àmọ́ ní ìgbà mí ní àgàgà tí n bá lọ sí òde mo má n lò ọ̀pá ìfàmúrà dáadáa torí pé ohun gangan ni ó dáa láti lò láti kí a má ba gbé ẹnu sí ẹn nǹkan tí a mọ̀ kí a má ba gbé ẹnu sí ohun mímu torí ẹni ọ̀pá ìfàmúrà ó dáa gan an. Òun òdẹ̀ máa n jẹ́ kí ǹkan tí ẹ bá mú máa n jẹ́ kí ẹ mú tán kí ǹkan kan má n sẹ́kù ní ìsàlẹ̀, ó dáa. Mo dè máa nífẹ̀ẹ́ láti lò, mo má n lò dáadáa tí n bá ti raye tí n bá ti rí lò mo ma n lò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn orin òkè. Mo dẹ̀ máa ń rin òkè. Nígbà tí mo bá jáde pẹ̀lú àwọ̀ ẹbí mi, a máa jọ lọ rin òkè. Tábá ti ní ààyè ní àwọn inu gbó kéékèèké, a máa rin òkè níbẹ̀ ní oríṣìíríṣìí òkè láti gùn. Mo fẹ́ràn ori òkè gan pẹ̀lú àwọn ẹbí mi. Ó jẹ́ ǹkan tí a, a máa ń gbádùn, ǹkan tó dẹ̀ jẹ́ ǹkan tó máa ń múnú wa dùn, tó máa ń pa ọkàn wa ré. Támá fi, sá kúrò ní ibi iṣẹ́, mo máa ń rin òkè dáadáa. Mo dẹ̀ fẹ́ràn láti máa rin òkè.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àbọ kọ̀npútà lórí kọ̀npútà mi. Mo ní ètò àbò kọ̀npútà tí mo gba, tí mo download, tí mo gba sórí kọ̀npútà mi láti ṣàbò bo kọ̀npútà mi àti emí náà ní ọ̀wọ̀ oríṣìíríṣìí virus àti script táwọn tó fẹ́ jalè àbí jí nǹkan lọ́wọ́ àwa tí a ń lo kọ̀npútà máa ń lò. Nítorí ẹ́, mo ṣe gbá ètò àbò kọ̀npútà sórí kọ̀npútà mi. Mo dẹ̀ ti ní láti ọdún bí mẹ́ta. Mo dẹ̀ máa ń rànán lo tuntun, mo máa ń ra tuntun ní gbogbo ìgbà kí n lè rí i dájú wípé ètò àbò mi ó strong, ó dańgájíá, ó dẹ̀ jẹ́ tuntun. Ehn, mo máa ń lò. Mo ní ètò àbò kọ̀npútà lórí kọ̀npútà mi.